Ṣé o mọ bí a ti ń wẹ̀?

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́?

Nígbà wo ni ọjà tuntun yóò jáde?

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́ nítorí mo kórira ariwo púpọ̀ láyíká mi. Nítorí ìdí èyí ni mo ṣe ma ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́.

Ó ti pẹ́ tí mo ti kọ lẹ́tà fún àwọn ènìyàn. Ọ̀nà tí mo máa ń gbà láti bá àwọn ènìyàn sọ̀rọ̀ ni nípa lílo ẹ̀rọ tíchatì lórí Whatsapp tàbí Twitter.